Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gáàrí àbí kije ìrẹsì ní ọ̀sán. Nígbà tí mo bá kúrò níbí iṣẹ́ ni mo máa ń jẹ oúnjẹ wọ̀nyí.

Rárá, mi ò tíì lo etí mi, nítorí wípé ọkùnrin ni mí. Ni èdè mi síni obìnrin ni máa ń lu etí, ọkùnrin kì í lu etí. Mi ò tí lu etí mi rárá, mi ò sì rò pé màá lu etí mi ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà ọ̀rìlẹ̀ éjì, eta àti ẹ́rìn. Mo ní nọ́mbà ọ̀rìlẹ̀ wá nílú libya. Nọ́mbà ọ̀rìlẹ̀ ti mo ní nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi, títà mi. Ẹ̀ẹ̀kọ̀kan ni mí pàdé àfojúsùn tí mo bá ṣe ní ọdún àbí osù, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń pàdé àfojúsùn mi.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ìgbàlódé ni mò ń lò tí ó jẹ́ ti tèmi nìkan nínú yàrá mi. Mi ò lo pẹ̀lú ẹni kankan. Èyí tí à ń pè ní water closet ní ede oyinbo. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí wọ́n lò nìyẹn.

Àkókò ìparí ọdún tó jẹ́ ìgbà ìsinmi, ìgbà ìsinmi tó jẹ́ ìgbà holiday ni mo fẹ́ràn jù bí oṣù mẹ́ta tó parí ọdún October, November àti December.

Ìbáṣepọ̀ wa dánmọ́nrán. O jẹ́ ìbáṣepọ̀ tó dáa kì í sí ìjà láàárín wa. A jẹ́ ọ̀rẹ́ mi àti lóríṣẹ́ mi, a jẹ́ ọ̀rẹ́ gidi gan-an tí ó jẹ́ pé a jọ mọ̀ọ́njẹun onígbámí. So ìbáṣepọ̀ wa kì í mú jáda ni, o dánmọ́nrán. O jẹ́ ìbáṣepọ̀ ọlọ́rẹ́.

Mi ò tí gun ọkọ̀ akẹ́rù rí. Láti ìgbà tí mo ti wá ń kékeré títí mo fi dàgbà níìsín, mi ò tí gun ọkọ̀ akẹ́rù rí. Mi ò sì rò pé màá gun ọkọ̀ akẹ́rù ní ọjọ́ iwájú, torí kò sí ǹkan tó pami pọ̀ pẹ̀lú ọkọ̀ akẹ́rù rí.

Ní ẹ́ kọ̀ọ̀kan mo fẹ́ràn ẹyin ní òwúrọ̀. Nígbà tí òní sí wàhálà, gbogbo nǹkan máa dákẹ́. Kò ní sí ìyọnu, kò ní sí lílọ bípọ̀. Mo fẹ́ràn ẹyin ní òru ṣùgbọ́n mo ní láti sùn torí ibi iṣẹ́ mi. Nígbà tí mo bá ráyè, mo máa ń fẹ́, mo máa ń dìde ní òru.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìméèlì àìwùlọ̀ àwọn ìméèlì tí ó ní ì kòkò kankan sí mi tí à ń pè ní spam emails ní ilẹ̀ òyìnbó.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa, tó fi jẹ́ pé a máa ń ṣe àwàdà 'ajó, a máa ń sọ̀rọ̀ tí ó bá ti di ìrọ̀lẹ́ tí ká lu kú bá ti dé láti ibi iṣẹ́ rẹ̀. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa, a máa ń gba nǹkan lọ́wọ́ ara wa gan, tí a bá nílò iran a lọwo ara wa.

Níbi tí mo wà níìsín, mi ò ní ọgbà. Nítorí wípé ilé pọ̀ ní ẹ̀gbẹ́ mi, kòdẹ́ sí ilé tí mo lè fi ṣe ọgbà. Ṣùgbọ́n tí ń bá ti lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi ní ìlú wa, wọ́n ní ọgbà kékeré tó jẹ́ pé wọ́n máa ń gbin oríṣiríṣi, mo ṣe ẹ̀fọ́ ni àbí ewédú.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ní ẹ̀ kọ́kan nìyẹn tí iṣẹ́ bá ti pọ̀ ju fún mi, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lo. Ṣùgbọ́n tí kò bá sí iṣẹ́ púpọ̀, gbidé kí àsìkò iṣẹ́ náà ni màá ti parí iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mò ḿáa pa àwọn fáìlì mi pamọ́. Màá máa kó wọn sínú ìwé kan tó jẹ́ fáìlì dọ́kúmẹ́ǹtì, mo máa kó wọn sínú fáìlì, mo dẹ máa pá wọn sínú closet ibi ìpamọ́ sínú yàrá mi àbí kí n pa wọ́n mọ́ ní orí ayélujára tó ń ṣe fóònù.

Tí mo bá wà nílé, ní orí tábìlì mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Bọ̀ tí mo bá ti jáde, inú àpò mi ló máa wà àbí kówà nínú ọkọ̀ mi. Tí mi ò bá sí ti-- alábàágbé mi ò bá sí nílé, a máa ń fi sí abẹ́ kápẹ́tì wa. Ìtẹ́lẹ̀ tó wà ní ẹnu ọ̀nà, ibẹ̀ ni a máa ń fi kọ́kọ́rọ́ sí.

Tí mo bá ti bèrè fún ọjà, mo máa ń yẹ́ ẹ wò fínnífínní láti mọ̀ pé ọjà yẹn dára. Mo máa ń tu kalẹ̀, màá wà wò lẹ́yọ̀kọ̀ọ̀kan, máa dẹ̀ wò àwọn àpìlẹ̀ rẹ̀, pé bóyá ọjà yẹn dára àbí kò dára. Ǹkẹ́ tí mo máa ń ṣe ènìyàn.

Mo máa ń jẹ ẹ̀kọ ní òwúrọ̀ àbí kì n, mu tíì àti búrẹ́dì. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbà, ẹ̀kọ àti àkàrà ni mo máa ń jẹ ní òwúrọ̀. Ki n tó lọ bí iṣẹ́. Ìbálé mọ̀ pé ọjọ́ yẹn máa, ó máa busy. Mo máa ń jẹ ìrẹsì àti ẹ̀wà.

Lákọ̀kọ̀ máa wo irú ẹni tí oníbàárà mi jẹ́, máa wá wo irú ìgbésẹ̀ àbí ìòòrọ̀ tí mò lè sọ láti jẹ́ kí oníbàárà mi ra nǹkan tí mò fẹ́ tà fún un, àbí máa wo àwọn bí ó ṣe ti ra ọjà sí tẹ́lẹ̀, màá fi mọ̀ bí màá ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ fún un.

Oṣù Kẹsàn-án ni àbími. Ọjọ́ kẹsàn-án, oṣù kẹsàn-án tí à ń pè ní Sẹ́ptember ní èdè Òyìnbó ni àbími. O jẹ́ oṣù tí ó béèrè àwọn oṣù bàbá bàbá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n máa wọ àwọn irawo tí ó bá ti di alẹ́ tí irawo bá ti jáde. Ó máa ń jẹ́ kí ojú òfurufú kó fine, ó máa ń jẹ́ kó dára kó dùn wó. So mo fẹ́ràn àti kí n máa wo àwọn irawo.

Mo fẹ́ràn ọjọ́ Jímọ̀ jù nínú gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀. Nígbà tí ó jọ pé ọjọ́ Jímọ̀ ní ọjọ́ tí iṣẹ́ ń parí fún ọ̀sẹ̀, ó dẹ̀ jẹ́ ọjọ́ ìsinmi ránpẹ́ díẹ̀. Ǹkan tí mo fi fẹ́ràn ọjọ́ Jímọ̀ jù nìyẹn.

Mi ò kí ń fi taratara wọ ohun ọ̀ṣọ́, àfi tí mo bá ní òde kan tí mò ń lọ. Ṣùgbọ́n ní ọjọ́ láásán, àbí tí mo bá ń lọ b'iṣé, mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́ rárá àti rárá. Ṣùgbọ́n tí mo bá ń lọ bí ó dé, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ láti mú kí n kí n look good, kí n jẹ́ ẹni tó jẹ́ èèyàn pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ní èdè òyìnbó jẹ́ Favour, ṣùgbọ́n ní èdè mi, ìtumọ̀ rẹ̀ jẹ́ ojúrere. Ǹkan tí mo mọ̀ níyen nipa orúkọ mi tó jẹ́ ìtumọ̀ rẹ̀.

Mi ò tíì jókòó nínú ọkọ̀ òfuurufú rí, ṣùgbọ́n mi ò tí mọ̀ bí ó ṣe rí láti jókòó ninu ẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ nínú ọkọ̀ òfuurufú. Mi ò tí jókòó nínú ọkọ̀ òfuurufú rí, mi ò tí wọ ọkọ̀ òfuurufú rí, ṣùgbọ́n ní ọjọ́ iwájú, mò ń rò ó láti wọ ọkọ̀ òfuurufú.

Bí àkókò iṣẹ́ ṣe wà, bẹ́ẹ̀ ni àkókò eré wà, bẹ́ẹ̀ ni àkókò ìsinmi wà. Mo máa ń fi àkókò kọ̀ọ̀kan kalẹ̀ fún ara wọn. Mi e gbé àkókò ìsinmi wọ àkókò iṣẹ́, mì lẹ́ gbé àkókò eré wọ àkókò ìsinmi, bẹ́ẹ̀ ni mo máa ṣe ń se ìdọ́gba gbogbo rẹ̀.

Mo máa ń fi pélépélé bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mi ẹ kan wọ́n lójú, mo máa ń fi ọ̀rọ̀ tútù sínúọkàn wọ́n tí mo maa n bá wọn sọ̀rọ̀ láti lè bá mi ra àbí láti lè bá mi ta nǹkan tí mo fẹ́.

Mi ò fẹ́ràn iṣẹ́ ìtàgbà gbangba tó iṣẹ́ inú ilé. Mo fẹ́ràn iṣẹ́ inú ilé púpọ̀ ju ìtàgbàpámẹ́ lọ. Iṣẹ́ ìtà gbangba, wọ́n lè pa èèyàn, ọjọ́ lè pa èèyàn ṣùgbọ́n iṣẹ́ inú ilé, wà jókòó ní abẹ́ fáànù àbí AC tó ń fẹ́lẹ́lẹ́, wà á lè máa ṣiṣẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí, kódà mo lọ ìkan láìpẹ́ yìí tó tó wákàtí mẹ́wàá tí mo wà nínú ọkọ̀ rìnrìn àjò. Ó máa ń jẹ́ ǹkan tó dára láti máa rìnrìn àjò.

Pẹ̀lú bí iṣẹ́ mi ṣe rí, mo máa ń ní bí i ọjọ́ àbí ọ̀sẹ̀ mẹ́rin fún ìsinmi ní ọdọọdún. Èyí tí a máa ń lọ fún ìsinmi ta ń pè ní vacation lede òyìnbó.

Lójoojúmọ́ mo máa ń fọwọ́ mi ẹ̀mẹ́ta, ṣùgbọ́n tí mo bá ṣe iṣẹ́ tí ó jẹ́ kí ọwọ́ mi dọ̀tí mo máa ń fọwọ́ jùbẹ́lọ. Mò máa ń fọwọ́ púpọ̀ wọ́pọ̀ torí wi pé ọwọ́ èèyàn lè ti ko ìdọ̀tí lára iṣẹ́ tí èèyàn ṣe àbí ǹkan tí èèyàn fọwọ́ kàn àbí ǹkan tí eeyan fọwọ́ pèṣe ní ataárọ́ tìti di alẹ́.

Ní ìparí ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Kọ̀pọ̀kọ̀pọ̀ bí mo bá ti máa rí ààyè. Àsìkò yẹn ni màá ráyà àti lọ ṣe ìdárayá. Mo máa ń lọ ní àárọ̀, mo dẹ máa ń lọ ní ìrọ̀lẹ́ nígbà tí ìsinmi bá wà.

Bẹ́ẹ̀ni, tí n bá lọ ibi tí mi ò mọ̀ rí àbí ibi tí kòdá mi ní ojú, mo máa ń béèrè ọ̀nà ní owó àwọn ènìyàn tí mo bá pàdé ní ojú ọ̀nà, àbí kí n wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, Google map láti mọ ibi tí mò ń lọ. Ṣùgbọ́n mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ ni wípé mo ti máa ń múra kalẹ̀ boya bii ojúmọ́, bíi ọjọ́ méji abi ọjọ́ mẹ́ta sí ìgbà tí màá rìn ìrìnàjò náà. Mo ní màá n ṣe àkópọ̀ kalẹ̀. Mo dẹ́rù dí má di pè tí mo bá ń lọ náà, mo máa ń mu àwọn nǹkan tó jẹ́ wípé mo máa ń, mo máa jí nǹkan sóto sí mi láti fi mọ̀

Mo fẹ́ràn kí n máa wọ aṣọ òtútù, èyí tí a ń pè ní ede oyinbo ní òdí àti jíǹsì. Àwọn aṣọ tí mo fẹ́ràn jù kí n máa wọ, ṣùgbọ́n tí mo ba lọ òde, mo fẹ́ràn kí n máa wọ àwọn aṣọ ìbílẹ̀ mi bíi bọ̀bà àti ṣòkòtò.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí, mo máa ń gun alùpùpù dáada, èyí tí à ń pè ní motosáíkù. Mo máa ń wà á fún ara mí, mo dè máa ń gun lẹ́yìn àwọn tí wọ́n fí ṣe òwò. Mo ti gun alùpùpù rí, mo dẹ̀ ti gùún dáada, mi ò dẹ̀ ṣubú lórí rẹ̀ rí.

Kí i rọrùn rárá àti rárá ṣùgbọ́n mo máa ń fi ara balẹ̀ fún àwọn ènìyàn. Àwọn ènìyàn ṣòro láti darí ṣùgbọ́n èèyàn máa ń fi ara balẹ̀, èèyàn dẹ̀ máa ń lo ọgbọ́n orí láti darí àwọn ènìyàn.

Mi ò tí lọ sọdẹ rí. Rárá ati rárá, àti ìgbà tí wọ́n ti bí mi, mi ò ti lọ sọdẹ rí. Ṣùgbọ́n mò ń ní èrógbà rẹ̀ láti lọ ní ìparí ọdún tí a wà nínú rẹ yìí. Kì mọ̀ bí ó ṣe máa n rí, bóyá èmi náà lè rí nǹkan mu wálé láti ọdẹ.

Ní ọ̀sẹ̀ tó kọjá ni mo ke yín lọ sí ilé ìkàwé. Ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tó kọjá, mo fẹ́ràn kí n má lọ ilé ìkàwé. Mo máa ń lọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nígbà tí mo bá ní àyè láti ibi iṣẹ́. Mo máa ń lọ ilé ìkàwé láti lọ ka àwọn ìwé tí ó máa ń ṣe ọpọlọ ní orí.

Ọ́fíìsì mi máa ń sí ní ago mẹ́jọ òwúrọ̀ gbogbo ọjọ́ ìṣẹ́, ó dẹ̀ máa ń ti ní ago mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ ìṣẹ́. Ago mẹ́jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí, ago mẹ́jọ èmi náà sì ti gbọdọ̀ wà ní ọ́fíìsì mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan. Mò dè fẹ́ràn kí máa ṣe ètò ǹkan nítorí wípé máa ń jẹ́ kí ǹkan tí màá bá ṣe ní ọjọ́ láti rọrùn, láti mọ ǹkan tí màá ṣe, láti má fi àkókò ṣòfò. Sọ, mo fẹ́ràn kí n máa ṣe ètò ǹkan púpọ̀ púpọ̀

Ní àsìkò ìsinmi ránpẹ́ ni íbi iṣẹ́ ni mo máa ń dáhùn fóònù mi. Ṣùgbọ́n ní àsìkò ìṣẹ́ gan gan, mi ò kí ń dáhùn fóònù. Àsìkò ìsinmi ránpẹ́, màá lọ sí inú ilé ìgbọ̀nsẹ̀ láti dáhùn fóònù mi fún ìránṣẹ́ tí mo bá rí àbí ìpè tí mo bá rí lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo má ń kọ́ nǹkan púpọ̀ irú àwọn nǹkan tó wà ní orí YouTube tí wọ́n máa ń pè ní DIY ní èdè òyìnbó Do It Yourself. Mo máa ń kọ́ àwọn nǹkan tó lè ràn mí lọ́wọ́ púpọ̀ púpọ̀ níbẹ̀

Ni ọjọ́ ìsinmi tó jẹ́ Sunday ní ede òyìnbó, òun ni mo máa ń gẹ irun mi. Ọjọ́ ìsinmi ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń gẹ irun mi. Torí wípé, èpè pé ó ti máa kún máa kan lọ fàá ní ọ̀dọ ẹni tí máa ń bá mi ṣe irun.

Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń ṣí fèrèsé ọkọ̀ mi ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀. Nígbà tí a tẹ́kùn tuntun bá ń fẹ́ wọnú mọ́tò nínú ọkọ̀, mo fẹ́ràn rẹ̀ púpọ̀, mo fẹ́ràn láti máa ṣí. Ṣùgbọ́n ẹ̀kọ̀kan ni mo máa ń ṣi kì í ṣe gbogbo ìgbà.